Àjọ̀dún tí mo máa ń fẹ́ràn jù ni àjọ̀dún Kérésìmesì. Nítorí pé ó máa ń kún fún ayọ̀ àti ìpàdé ẹbí, ọ̀rẹ́, ará àti ojúlùmọ̀. Ni àsìkò yẹn, àwọn ènìyàn máa ń bọ̀, wọ́n máa ń pé papọ̀, wọ́n sì máa ń pín oúnjẹ àti ìfẹ́ pẹ̀lú ara wọn. Ó tún jẹ́ àkókò tí ọ̀pọ̀ ènìyàn máa ń fi, máa ń fi, máa ń sinmi kúrò ní ibi iṣẹ́ kí wọ́n lè gbádùn ìgbésí ayé wọn díẹ̀. Nígbà mìíràn ó kún fún ìfẹ́, orin àti ìmọ́lẹ̀ tí ó wà ní àkókò yẹn lọ́nà máa ń jẹ́ kí àjọ̀dún yìí dára púpọ̀.

Rárá kò rọrùn pàápàá láti darí àwọn ènìyàn. Dídarí ènìyàn ma ń bèerè fún sùúrù, ìgbọ́ràn sí èrò wọn àti agbára láti sọ ohunkóhun kedere. Olùdarí tó dára gbọ́dọ̀ mọ bí a ṣe ń gba ìmọ̀ràn àti bí a ṣe má ń ṣe ìpinnu tó dára. Nígbà tí ìbáṣepọ̀ àti ìgbọ́kànlè bá wà láàrin gbogbo ènìyàn, dídarí ma ń di ohun tí ó rọrùn díẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré díẹ̀díẹ̀ nítorí pé ó jẹ́ eré ìdárayá tó dára fún ara àti ìlera ara. Sísáré máa ń ran ara lọ́wọ́ láti ní agbára, ó sì tún máa ń jẹ́ kí ọkàn balẹ̀. Ọ̀pọ̀ ènìyàn máa ń sáré ní òwúrọ̀ tàbí ní ìrọ̀lẹ́ kí ara wọn lè tú yagayaga díẹ̀. Ó tún jẹ́ ọ̀nà tó dára láti pa ara mọ́ ní ìlera àti láti dín ìrẹ̀wẹ̀sì kù.

Mo máà ń kí àwọn ènìyàn pẹ̀lú ìwà pẹ̀lẹ́ àti ojú inú rere. Mo lè sọ pé “ẹ káàárọ̀”, “ẹ káàsán”, “ẹ kú rọ̀lẹ́” tàbí “ẹ káalẹ́” gẹ́gẹ́ bí àsìkò tí a bá wà ní ọjọ́ náà. Ní ìgbà mí mo tún máa ń fi ẹ̀rín hàn kí n lè jẹ́ kí wọ́n ní ìtùnú. Mo tún lè bi wọ́n pé “ṣé àlàáfíà ni?” tàbí “báwo ni?”. Ìkíni bẹ́ẹ̀ máa ń jẹ́ kí ìbáṣepọ̀ dára láàárín àwọn ènìyàn ó sì tún fi ìbọ̀wọ̀ hàn sí ẹni tí o bá ba pàdé.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ibi tí ó pamọ́ dáradára fún ànfàní láti lè dáàbò bo àwọn dúkìá tí ó wà ní inú ilé. Bẹ́ẹ̀ sì ni ó dára kí a fi pamọ́ sí ibi tí ẹnikẹ́ni kò tí ní lè rí. Kí àwọn dúkìá yìí, kí ààbò lè wà, ààbò tó dájú lè wà fún àwọn dúkìá èyí tí ó wà ní inú ilé bí i àwọn nǹkan mírìn mírìn àti àwọn fáìlì tó jẹ́ ojúlówó. Ni ìgbà mìíràn tí èèyàn bá sì ní ẹni tí ó gbàgbọ́ nínú rẹ̀ wípé ààbò wà láti fi kọ́kọ́rọ́ sí ọ̀dọ̀ rẹ̀, èèyàn lè fi kọ́kọ́rọ́ pamọ́ sí ọ̀dọ̀ alábàgbé, ọ̀rẹ́ àbí ẹlòmíràn tí ìgbàgbọ́ àti ìgbọ́kànlé bá wà láàárín wọn pé ààbò yóò wà ní orí dúkìá onítọ̀hún.

Mo lọ sí ibi orin ní òpin ọ̀sẹ̀ tó kọjá láti ṣe ìsinmi ọkàn àti láti dárayá, láti jó àti láti mú inú ara mi dùn ní òpin ọ̀sẹ̀. Mo ṣe fàájì pẹ̀lú ará ọ̀rẹ́ àti olùṣíṣẹ́pọ̀ ti a jọ wà, a jẹ, a mu, a jó, a dápàrá. Ó jẹ́ ọjọ́ tí ó kẹ́yìn tí mo lọ sí ibi orin.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ kí n lè mọ irú èèyàn tí wọ́n jẹ́ àti àfojúsùn wọn dáadáa. Ó ṣe pàtàkì láti mọ ìwà wọn, ìtàn wọn àti bí wọ́n ṣe ń ṣiṣẹ́. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti mọ ẹni tí mo lè gbẹ́kẹ̀lé, ó tún máa ń dín ìṣòro kù nínú ìbáṣepọ̀ tàbí nínú iṣẹ́, nínú ṣíṣe iṣẹ́ papọ̀. Nípa bẹ́ẹ̀, ìbáṣepọ̀ máa ń dára síi. Sèwádìí kékeré lè jẹ́ kí ìpinnu dára tó dára jù ti tẹ́lẹ̀ lọ.

Mo máa ń wà níbi, mo máa ń fẹ́ràn láti wà níbi tí ó dákẹ́ tí mo ti lè fi ọkàn bálẹ̀ sí àti fi ọkàn tan sí ìmọ̀ àti ìjíròrò pẹ̀lú ènìyàn. Bí àpẹẹrẹ, ibi tó ní ìtura ìmọ́lẹ̀ tó bójúmú àti àyíká tó láàbò fún ìbáṣepọ̀. Ó tún dára, ó tún dára láti máa wà ní ibi tí mo ti lè kọ́ ẹ̀kọ́ tuntun àti kọ́ ìmọ̀ tó pọ̀ síi láìsí ìdálẹ̀kùn. Nítorí náà, ibi tí ó ṣe kókó fún ìmọ̀ ìtẹ́lọ́rùn àti ìdákẹ́jẹ́ ni mo máa ń fẹ́ràn jù láti wà.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Ẹranko ọ̀sìn tí mo ní ó jẹ́ ewúrẹ́, àgùntàn, ajá, ẹdìyẹ. Bẹ́ẹ̀ sì ni mo tún ń sin ẹṣin. Àwọn ẹranko yìí jẹ́ nǹkan pàtàkì nínú ayé mi. Àwọn ẹranko yìí jẹ́ apá kan bí ẹbí nínú ayé mi nítorí pé mi ò fi ìgbà kan àbí ìṣẹ́jú kan fi wọ́n sílẹ̀. Tí mo bá lọ àjò, ọkan mi máa wà ní ọ̀dọ̀ wọn bí ìgbà tí wọ́n jẹ́ ọmọ. Sínsin-- níní ẹranko ọ̀sìn jẹ́ nǹkan pàtàkì tí ó dára fún ọmọnìyàn láti lè mọ bí a ṣe ń ṣe ìtọ́jú ẹranko àti ìwúlò tí ẹranko ní láti lè mọ bá ènìyàn gbé.

Fóònù alágbèéká tí mò ń lò a má a jẹ́ Samsung. Ó jẹ́ fóònù tí ó lágbára gan, ó rẹwà bẹ́ẹ̀ ni iṣẹ́ agbára rẹ̀ sì pọ̀ dáradára. Ó rọrùn láti lò, ó dẹ́rọrùn láti fi mọ ìmọ̀ ẹ̀rọ tuntun àti láti mọ irú sófutúwẹ ti fóònù ń lò. Ó jẹ́ fóònù tí bátìrì rẹ̀ kì í tètè kú. Ó sì jẹ́ fóònù tí ó jẹ́ pé kò sí iṣẹ́ tí a lè fi ṣe lórí ayélujára. Bẹ́ẹ̀ sì ni kò sí ohun tí a lè lò ó fún lórí ayélujára.

Rárá, mi ò kí máa jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú oníbàárà mi. Ohun tí ó ṣe kókó ni kí ìbáṣepọ̀ wa lórí ìjíròrò, iṣẹ́ àti ìṣòwò àti ìrànlọ́wọ́ kì í ṣe pẹ̀lú oúnjẹ rárá. Mo máa ń ṣiṣẹ́ láti fún wọn ní ìmọ̀ àti ìtàn tó wúlò ní gbogbo ìgbà. Mo máa ń ṣiṣẹ́ láti dáhùn ìbéèrè wọn àti láti ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ìmọ̀. Ìbáṣepọ̀ mi pẹ̀lú wọn wà nínú ìjíròrò àti ìmọ̀lára kì í ṣe nínú oúnjẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àfipamọ́ àwọn fáìlì mi dára dára. Nítorí pé fáìlì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní ayé ọmọ ẹ̀dá. Fáìlì tí owó wà fún dúkìá, èyí tó wà fún ti èsì ìdánwò àti oríṣiríṣi fáìlì tí ó wúlò. Fífi fáìlì pamọ́ sí ibi tí ààbò wà fún jẹ́ nǹkan pàtàkì nínú ayé ẹ̀dá. Nítorí pé ṣíṣe àmójútó fáìlì gbọ́dọ̀ jẹ́ nkankan ṣoṣo gidi nínú ìpamọ́ àti ìṣètò ọmọ enìyàn nínú ayé rẹ̀. Fáìlì ò kí ń ṣe àwọn nǹkan tí akànlé máa kó dàsílẹ̀ nítorí ọjọ́ iwájú.

Mo máa ń lo fóònù mi ní gbogbo ìgbà lójoojúmọ́. Ìgbà tí fóònù mi máa ń ní ìsinmi lójúmọ́ ò ju ìgbà tí kò bá sí agbára púpọ̀ lórí rẹ̀ mọ́. Tí èyí tí a mọ̀ sí ẹkẹ́ agbára rẹ̀ bá ti wá sí sálẹ̀, ẹkẹ́ agbára ni a mọ̀ sí bátìrì. Tí ó bá sì wá sí sálẹ̀, mo máa ń lò ó láti fi kọ́ ohun tuntun lórí ayélujára. Bẹ́ẹ̀ sì ni mo máa ń lò láti fi ṣètò ìmọ̀ fún AI tí a mọ̀ sí Artificial Intelligence. So kò sí àkókò fún fóònù mi kí ó sinmi nítorí pé mò ń lò ó fún iṣẹ́ àti fi fífi kọ ìmọ̀ àti láti fi ṣe àlékún ìmọ̀ lórí ayélujára.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́mi lẹ́ẹ̀kọ̀kan, bọ̀ ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Ní ìgbà mìíràn, ó lè jẹ́ pé iṣẹ́ àṣejù tí kò sí àǹfààní láti sinmi ni ó ń fa orí fífọ́. Ìgbà mìíràn ó sì máa ń jẹ́ pé tí ènìyàn bá ń ṣiṣẹ́ nínú oòrùn tí kò dé fílà tàbí kòtó fún ààbò, orí náà máa ń fa orí fífọ́. Ní ìgbà mìíràn, irò inú, irò inú àròjinlẹ̀ tí ó bá ti pọ̀ jù, òun náà máa ń fa orí fífọ́. Ní ìgbà mìíràn tí ọkàn ò bá balẹ̀, iyẹn náà máa ń fa orí fífọ́. Àwọn nǹkan tí ó máa ń fa orí fífọ́ pọ̀. Bẹ́ẹ̀ sì ni orí máa ń fọ́. Ṣùgbọ́n láti dẹ́kun orí fífọ́, èèyàn ní láti lo òògùn tàbí kí ó fi ara rẹ̀ balẹ̀ tàbí kí ó sùn. Àìrí oorun sun dáradára náà máa ń fa orí fífọ́. Bẹ́ẹ̀ sì ni tí orí fífọ́ kò bá lọ, tètè kàn sí dókítà rẹ fún ìtọ́jú.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan, tí mo bá jí ní òwúrọ̀, màá kọ́kọ́ di ẹlẹ́da mi. Mo máa ṣe ìwúre pé ní ọjọ́ òní o, kí òní ó san mí síre. Kó san mí sówo, kó san mí s'áyọ́, kó san mí s'àlàáfíà, àìkú bá à lẹ́ ọ̀rọ̀. Lẹ́yìn náà mo máa ṣe ètò bí ọjọ́ ọ̀nà ṣe máa lọ. Ètò ìdojúkọ iṣẹ́ àti ìdojúkọ àwọn ohun mìíràn tí ó máa ṣẹlẹ̀ ní ọjọ́ náà. Bẹ́ẹ̀ sì ni mo máa ṣe àtúntò inú ilé, mo máa wẹ̀ tí màá sì múra lọ sí ibi iṣẹ́ tàbí ibi tí mo bá ń lọ ní ọjọ́ náà.

Ìwà ìṣòwò mi dá lé lórí sísọ òtítọ́ àti sísọ àrà ẹni pẹ̀lú ìgbẹ́kẹ̀lé. Mo máa ń ṣe gbogbo adéhùn ní kedere kí gbogbo ẹgbẹ́ lè ní ìdánilójú. Mo ń ṣiṣẹ́ pẹ̀lú ìtara àti ìfojúsọ́nà láti ríi dájú pé gbogbo àwọn ìpinnu mi jẹ́ ohun tí ó dára fún ìṣòwò àti fún oníbàárà mi. Mo tún ṣọ́ra láti má ṣe àwọn iṣẹ́ tí yóò fà wàhálà tàbí àìṣedédé kí gbogbo ìlànà ìṣòwò mi lè lọ ní rọrùn. Ní kúrúkùrù, ìwà mi jẹ́ mímọ̀, ìgbẹ́kẹ̀lé àti ìlọsíwájú ìtọ́sọ́nà ní ìgbà gbogbo.

Mo máa ń pa ọkàn mi mọ́ nípa sísọ́ra pẹ̀lú ohun tí mò ń sọ àti kí àti kí n ṣàkóso àwọn ìmọ̀lára mi dára dára. Mo máa n yàgò fún kí ìbànújẹ́ tàbí ìbànújẹ́ òde òní wọ inú mi ju bí ó ti yẹ lọ. Nígbà mìíràn, mo máa ń ṣe àdúrà, ìmòye tàbí ìmọ̀ràn láti sọ ọkàn mi di mímọ́ àti ìdákẹ́jẹ́. Ní gbogbo ìgbà, mo fẹ́ kí ọkàn mi dúró ní ìbáṣepọ̀ pẹ̀lú ìmọ̀lára, ṣùgbọ́n pẹ̀lú ìsọ́ra àti ìmọ̀lára tí ó dára.

Bẹ́ẹ̀ni mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí Yorùbá bọ̀ wọ́n ní "Àbẹ̀rẹ̀ ọ̀nà kì í ṣí ọ̀nà". Kò sí ènìyàn kì ń pé gọ́, a máa ń pé gbọ́n ni. Nítorí tí ènìyàn bá ń lọ sí ibi kan tí ọ̀nà ń ṣe bí i ẹni pé ó fẹ́ dàrú, ènìyàn á bi ẹlòmíràn léèrè ọ̀nà pé ẹ dáńkọ́ ẹ ṣe atọ́ka ọ̀nà ibi tí mò ń lọ, ibi báyìí, ibi báyìí ní ibi tí mò ń lọ. Wọn á dà sàlàyé tàbí júwe fún ẹni tí ó ń lọ sí ibi kan láti lè mọ ibi tó ń lọ. Kò ní ìjà nínú, bẹ́ẹ̀ ni kò sí wàhálà nínú kí a bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ó máa ń mú kí ìbáṣepọ̀ àbí ìrẹ́pọ̀ ènìyàn méjì kó wà torí ní ọjọ́ mìíràn tí o bá sá lábàápadì ẹni tí ó júwe ọ̀nà fún ẹ, wà á kí pé o ṣe ọjọ́ sí. Bẹ́ẹ̀ sì ni kò sí ìṣòro kankan nínú kí ènìyàn ó bèrè ọ̀nà lọ́wọ́ ẹni kan.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó má ń ṣètò nǹkan ṣáájú kí wọ́n tó ṣẹlẹ̀, kí gbogbo ohun lè lọ ní ọ̀nà tó tọ́ àti ètò yẹ. Mo má ń ṣe àtúntò àti àkójọ àti ètò ṣíṣe kí n lè mọ ohun tó yẹ kí a ṣe ní àkókò tó yẹ. Nígbà mìíràn, mo tún má ń ṣe àmójútó àwọn àlàyé kékeré láti rí i dájú pé kò sí ohun tí mo gbàgbé. Ni gbogbo ìgbà, mo fẹ́ kí ètò mi jẹ́ kedere, kí ó sì múnádóko àti pé kí ó mú àṣeyọrí wá ní ìsẹ́yìn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ tí ó bá ní ata, nítorí oúnjẹ tí kò ní ata ó lè máa fa kí ọkàn máa rìn yàn. Àti pé Yorùbá bọ̀ wọ́n ní “ẹ̀mì tí ò jẹ ata, ẹ̀mì yẹpẹrẹ ni.” Oúnjẹ gbọ́dọ̀ ní ata kí ó lè lọ lẹ́nu dáradára. Oúnjẹ tó má ní ata máa ń fúnni ní adùn yàtọ̀ sí èyí tí kò ní ata. Bẹ́ẹ̀ni kò kí n tẹ́ ní ẹnu bí èyí tí kò ní ata. Oúnjẹ tí ó ní ata dára gan, ó sì máa ń dùn, bẹ́ẹ̀ni ó máa ń ṣe ara lóore yàtọ̀. Ìdùnnú ni ó máa ń jẹ́ tí oúnjẹ bá ní ata, but kò gbọ́dọ̀ ní ata púpọ̀ jù nítorí ìlera ọmọnì àti ìlera inu ara.

Mo máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi nípa kíkọ gbogbo ohun àlàyé pàtàkì tí mo nílò láti jíróro le lórí àti láti bá wọn sọ̀. Mo máa ń ṣe àtúntò àti àkójọ àwọn ìbéèrè àti àwọn ohun tó yẹ kí a ṣe àkíyèsí le lórí kí ìpàdé lè lọ ní ọ̀nà tó múnádóko àti eyi tó dára. Nígbà mìíràn, mo tún máa ń ṣe àyẹ̀wò àwọn ìṣòro tàbí ìbéèrè tí oníbàárà lè ní láti pèsè àwọn ìdáhùn tó dá àti láti lè pèsè àwọn ìdáhùn tó dára fún oníbàárà. Ni gbogbo ìgbà, mo fẹ́ kí ìpàdé náà jẹ́ kedere tí ó sì ní ọgbọ́n àti òye nínú àti pé kí ó mú ìbáṣepọ̀ rere wá láàárín èmi àti àwọn oníbàárà mi.

Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò nípa ṣíṣe ìwádìí lórí àwọn olùpèsè tó dájú àti tí ó ní ìgbẹ́kẹ̀lé. Mo máa ń fi àkókò ṣe ayew àyẹ̀wò dídára àti àkókò ìfijíṣẹ́ kí ó lè jẹ́ pé ohun èlò náà tó pé ó sì tọ́ pé ó sì ní ìwúlò. Nígbà mìíràn, mo tún máa ń ṣe àfiwé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣàyàn láti yan èyí tó dára jù lọ fún iṣẹ́ náà. Ni gbogbo ìgbà, mo fẹ́ kí ìpèsè àwọn ohun èlò jẹ́ èyí tí ó múná dóko dáradára àti pé kó fá ki, àti pé kí ó má ba à fá ìdádúró lẹ́nu iṣẹ́ ní ọjọ́ iwájú.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi nípa fífún wọn ní àkókò tó dára fún ìbáraẹnisọ̀rọ̀, ṣíṣe eré àti ṣíṣe àsèpọ̀. Mo máa ń gbèrò àwọn iṣẹ́ tí gbogbo ẹbí lè kópa nínú rẹ̀ kí gbogbo ènìyàn lè ní ìdùnnú àti ìtùnnú, nipa Nígbà mìíràn, mo tún máa ń pín àkókò fún ìsinmi àti ìjíròrò lórí àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí ó kan gbogbo wa. Ní gbogbo ìgbà, mo fẹ́ kí àkókò wa, àkókò tí a wà papọ̀ jẹ́ àkókò kedere, àkókò tí ó ní ìtẹ́lọ́rùn, àkókò tí ó fi ìfẹ́ hàn, àti pé àkókò tí ó mú ìbáṣepọ̀ dára sí i.

Mo fẹ́ran píṣà tí ó ní iyọ̀ aládùn àti àwọn èròjà tuntun bí i tòmátì, wàràkàsí, àti ata ilẹ̀. Mo tún máa ń fẹ́ kí ó ní adùn tó jinlẹ̀ pẹ̀lú nínú ẹran tàbí ẹ̀fọ́ láti mú ìtọ́wò pò si. Nígbà mìíràn, mo fẹ́ran àwọn píṣà tí ó rọrùn pẹ̀lú wàràkàsí àti tòmátì nìkan nítorí wọ́n jẹ́ kí adùn àkọ́kọ́ hàn. Ni gbogbo ìgbà, mo fẹ́ kí píṣà jẹ́ adùn tútù ní àkọ́kọ́, àkókò tí ó tó.